Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Nígbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ni àsìkò tí ń bá ti rí pódọ̀tì, mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Mì yí ṣe ní àsìkò tí bá mọ̀ pé kò dọ̀tí torí pé mi ò ní ààyè ní dẹ̀ ní ìgbà tí ma máa wò pé kí n máa tún àwọn ǹkan kan ṣe.

So fún wa nípa oríkì oríkì jẹ́ ǹkan tí a máa ń fi kí ènìyàn náà. Oríṣiríṣi oríkì ló wà. Ẹlòmíí, ó lè jẹ́ pé oríkì rẹ a máa sọ máa mú ṣọ ní àti ẹnu kí àwọn ènìyàn kánde máa pè ẹ́. Oríkì rẹ jẹ́ ẹ́.

Sọ fún wa nípa iṣẹ́ tí o ń sún síwájú fún ìgbà pípẹ́. Iṣẹ́ tí mo ń sún síwájú fún ìgbà pípẹ́ ni àwọn iṣẹ́ tí o ń gba akoko eeyan jù, tó jẹ́ pé kò ní sí èrè púpọ̀ ní orí rẹ̀, àwọn ni iṣẹ́ tí mo máa ń sún sí ìgbà pípẹ́.

Lérò rẹ kí ni sùúrù? Sùúrù ni baba ìwà, eyan gbọdọ̀ ní sùúrù gan láti ṣe ǹkan kan nítorí pé àwọn ẹ̀dá mi wà tó jẹ́ pé yán frustrate life ènìyen, to je pé yán pín ènìyen ní ẹ̀mú ẹ́mi, to je pé o gbọ́dọ̀ ní sùúrù tó pọ̀ tó sì lóye.

Ṣé o fẹ́ràn rin ọkẹ? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn òkè torí pé ìgbà mí máa tó jẹ́ pé èèyàn máa fi ṣe eré ìdárayá tàbí kí èèyàn fi ṣe eré ìfaradòkun. Torí náà mo fẹ́ràn rẹ̀ lẹ́ẹ́kọ̀ọ̀kan.

Lérò rẹ kí ni àlejò gbogbo rí ní agbègbè rẹ? Àlejò gbogbo ní agbègbè mi, èrò mi kò, kò ṣe nǹkan tí ó lọ tó bá yẹn náà, kò ṣe nǹkan tó lọ fá.

Lérò rẹ báwo ni ìpè tí à ń rí ara ẹni ṣe rí? Í pa ìpè tá ń rí lára ẹní serí ó jẹ́ nǹkan tí ó dára tí ó ṣe ara ní ànfàní gan ni tí kò ní ara lára rárá.

Ẹ̀dẹ̀ wo ni ó fẹ́ kọ́? À, ẹ̀dẹ̀ tí èèyàn bá fẹ́ kọ́ ó di ìparí bí owó bá ṣe wà ní ọwọ́ èèyàn sí. Ehn, kò sí nǹkan tó da tó ó wù èèyàn àmọ́ owó ni o má sọ èdè tí o bá wù èèyàn ni àti ko.

Sọ fún wa nípa èso tí ò ń níbí. Èso tí mò ń lò, àwọn ǹkan èso jẹ́ ǹkan tí ò yá mi ní ara rẹjàre, tó jẹ́ pé mi ò fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà láti máa lò ó. Mi ò fẹ́ràn rẹ̀ rárá rárá.

Sọ fún wa nípa, nípa ìnù tí o yìí nígbà ayé rẹ dára. Hmm, ìpinnu tí mo yi nígbà ó kan bọ́ sí kini mi, kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe tó jẹ́ pé Olódùmarè tí ó bá ti lọ́wọ́ sì kó bọ́ sí níyẹn.

Sọ fún wa nípa orí orin àwọn ọmọdé. Orin àwọn ọmọdé. Orí, o pa mí ní ẹ̀rìn torí ẹ mo fi rín ẹ̀rìn torí pé orin àwọn ọmọdé nígbà tí àwa ṣe ń kọrin jẹ́ àwọn eléyìí tó jẹ́ kí èèyàn máa rántí ìgbà èwe rẹ̀.

Sọ fún wa nípa ìjọ́ka omi nínú ọkọ̀ ní ọkọ̀ ojú omi? Ọkọ̀ ojú omi yóò jẹ́ ǹkan tí àwa a máa wá rí torí pé kò sábà kọ́wọ́pọ̀ ní agbègbè wa níbí bí.

Sọ fún wa nípa inú ni tí o kà bá mọ̀. Nǹkan ìpinnu tí mo kà bá mọ̀ ni, a, ni pé mo rò pé kí n lọ jáde, kí n lọ wo eré ìdárayá yìí. Tóbá jẹ́ pé mọ mọ̀ wípé wọ́n máa na ẹgba abábọ́ọ́lù tí mo, tí mo ṣe.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Ó ní àkàrà ilé sí a máa ń dín, òní mo fẹ́ràn tí n wá ri bugàn ṣì, tí oloyinbò ń pè ní búrẹ́dì. Kan mọ dín ko pẹ̀ fúrúfúrú kan dín kí ó rọ̀ díẹ̀ tí àwọn búrẹ́dì.

Ṣé o wọ aṣọ àkọyọrí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àṣeyọrí ní àkọyọrí ní ibi iṣẹ́ torí pé tí èèyàn bá ti wà ní ibi iṣẹ́ tí mo ń ṣe yìí ni ẹ máa ní ìgbéga síi, tí ẹ bá ṣe ní ìgbéga sì í ni.

Nígbà wo ni o kí ń gun ọkọ̀ akẹ́rù? Ìgbà tí mo máa ń gun ni bóyá ìgbà tí mo ní ọjà tí mo fẹ́ kó, oun ni mo máa ń sábà gun àwọn ọkọ̀ náà. Tí ǹ bá ní ọjà tí mo fẹ́ kó miì sábà gùn ún.

Sọ fún wa bí o ṣe máa ń tọ́jú ẹni tí ó ní àìsàn ní ilé. Tóbá jẹ́ wípé ẹni tí ó súnmọ́ mi torí kò ì ṣe gbogbo aláìsàn ni èèyàn lè lọ máa yọjú si ni inú ile.

Sọ fún wa nípa ìgbà tí a jẹyẹ erán lọ́wọ́. Mi ò lè sọ ọjọ́ náà torí pé ó ti pẹ́, ó ti pẹ́ gan. Mi lè sọ àsìkò gan-an àti ọjọ́ náà. Mo sámọ̀ pé ó ṣẹlẹ̀.

Ṣé o máa n ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀? Bẹ́ẹ̀ni, tí eeyan ò bá ṣe ìwádìí ẹeyan o ni mọ ìwà àwọn tí eeyán bá ṣiṣẹ́ pọ̀, eeyàn o de tún ní mọ ìṣesí wọn. Ìwádìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tó dá kí ènìyàn máa ṣe.

Báwo ni o ṣe máa ń ràpá ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ mọ́? Eeyan a pamọ́ ni, eeyan gbudọ jẹ́ kí àwọn èèyàn túmọ̀. Igbá tí ó ti le jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí eyan ń gbudọ pamọ́ ni, eeyan a fi pamọ́ dáadáa.

Sọ fún wa nípa oúnjẹ àkọ́kọ́ ìkóorè. Oúnjẹ yẹn máa ń pọ̀ o, wọ́n on bù ya yaya. Láti ṣe kí àwọn èèyàn jẹ, káwọn èèyàn dẹ yó dáadáa, kí ó má ṣe waste, kó má ṣe dànù, káwọn èèyàn má ṣe dànù.

Iṣẹ́ wo ni o fẹ́ràn láti ṣe bí o ti lẹ̀ rí i o? Iṣẹ́ tí mo fẹ́ràn láti ṣe, oun ní àwọn iṣẹ́ tó jẹ́ pé kò í ṣe àwọn iṣẹ́ wàhálà rárá.

Ṣé o máa ń pa ohun àpamọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń pa á torí pé teyan ọ̀ bá ti ṣe ó máa ma ni ẹ̀niyan ni ara ni mó máa ń ṣe dáadáa.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ bá ṣe máa ń pín owó? A ó pín bó bá ṣe bí oníkálukú ta bá ṣe ní ipá sí nǹkan tí owó ìmọ̀ràn jẹ ni, tí ó ní fi sí wa láàrin wa.

Ṣàlàyé bí o ṣe máa ń lọ sí ọ̀dọ̀ dókítà. Mo ṣe máa ń lọ sí ọ̀dọ̀ dókítà nígbà tí mo bá rí pé mo ní ìdí láti ṣe ìyẹ̀wò ara mi, mo máa ń lọ sí ọ̀dọ̀ dókítà torí pé tí n bá mọ̀ pé mo ní ìdí ìwòsàn, mi n lọ sí ọ̀dọ̀ dókítà.

Kí ni o máa ń ṣe bí o bá ní ọdún kan tí o sì ṣe tí o kò ṣiṣẹ́? Mo máa ń sinmi ni, torí pé ìsinmi ni ojú láti máa jẹ́ kí ara máa nìyàn. Mo máa ń sinmi ni.

Sọ fún wa nípa ìgbà tí o kọ́ ẹ̀kọ́ láti inú àṣìṣe. Ìgbà tí mo kẹ́kọ̀ọ́ nínú àṣìṣe mi, ó jẹ́ ọjọ́ nlá yìí to jẹ pé gbogbo ára mi gán sì n gbọ̀n pé háà kílódé tí mo ṣe irú àṣìṣe yìí.

Ṣé o mọ bí wọ́n ti ṣe ń rìn ní àlàáfíà? Rínrìn ní àlàáfíà jẹ́ ǹkan tí ó dáa fún ọmọlúwàbí tí kò tàǹbà sí àṣà aṣọ rẹ̀. Ó dáa gan-an pọ̀ torí pé lílọ ó jẹ́rùn.

Sọ fún wa nípa rédíò Yorùbá. Rédíò Yorùbá ó jẹ́ nǹkan tí ó ṣe àlàyé púpọ̀ torí pé ó jẹ́ èdè tí mo gbọ́ dáadáa tí mi dẹ̀ ní ṣì gbọ́ rárá. Tó bá jẹ́ pé tí elédè òyìnbó ni kò sí kò é se gbogbo ẹ̀ náà ni mo máa jẹ́ morí.

Sọ fún wa òwe kan tí a lẹ́ jẹ́ kí o nílẹ̀ yìí. Òwe kan tí a lè jẹ nílẹ̀ yìí. Ó jẹ́ kí èèyàn bá ti ní ṣúùrù. Kò ní ìwà but nínú Elédùmarè. A rọrùn fún gan.

Kí ni o máa ń fún ọ̀pọ̀ ní ìtara ní ibi iṣẹ́? Nkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni wípé tí mo bá rí bí àwọn eyan ń ṣe mi ṣe iṣẹ́ dáadáa, ó máa fún mi ní ìtara láti jẹ́ kí ìyè mi náà kì í lè ṣe ju bẹ́ẹ̀ lọ torí náà bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn.

Sọ fún wa nípa ibi gbígbé tí o ti kọjá, ibi ìgbà tí o ti kọjá? Ní àwọn nǹkan kan ṣàwàṣá to jẹ́ pé eyan máa ṣe, toje pe ó máa jẹ́ nǹkan rọrùn fún yan.

Irú fóònù alágbèká wo ni o máa ń lò? Fóònù alágbèká tí mo máa ń lò ni Android fonu, tí ó jẹ́ pé a máa ń fọwọ́ tẹ̀ ní ojú, tí mo jẹ máa ń fi ṣe nǹkan eré ìdárayá gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó ni fóònù alágbèká tí mo máa ń lò.

Ṣé o ní aṣọ tu-- aṣọ tútu, aṣọ òtútù? Mo ní aṣọ òtútù tó bá ti di àsìkò òtútù tí mo máa ń wọ̀. Mo ní aṣọ òtútù torí pé ó dáa láti máa wọ aṣọ òtútù. Mo ní aṣọ tútu láti máa wọ.

Salaye ohun èlò ìdán-ìdánì tí mo kọ́ lè ṣe láṣẹ rẹ̀. Ǹnkan ìdánì tí mo kọ́ ó jẹ́ àwọn nǹkan tí kò ṣe ni ní ìjàmbá rárá. Rárá, tí ò ṣe ni ní wàhálà, òun ni mo kọ̀.

Sọ fún wa nípa ọ̀nà tí o mọ̀ ju? Ọ̀nà tí mo mọ̀ ju, òun ni ọ̀nà tí èèyàn ti le gba'rin lọ sí ibi tí èèyàn ti fẹ́ ṣíṣe. Òun ni ọ̀nà tí mo mọ̀ ju dáadáa tí mo mọ̀ lọ́pọ̀ ìgbà.

Kí ni o máa ń sọ nígbà tí o bá kí ènìyàn kú oríire? Ikan ti oríire tí eniyen bá ṣe oun ni oma fi fi afin yẹn kiki tí o má je fún ẹni náà bẹ́ẹ̀ni.

Ojúwo nínú ọdún, oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Gbogbo ẹ ni ó dà, gbogbo eleyi tí ire bá ti, tí ọ bá ti bọ́ sí, òun ni ó da, òun ló ṣe fẹ́rẹ̀ẹ́ ju.

Ṣé o fẹ́ràn wà ní òru? Ẹ̀rọ fẹ́ràn wà ní òru. Ohun kan tí mo fẹ́ kí ń sùn ní òru, òun ni mo fẹ́ràn. Kì í fẹ́ràn kí n wà ní òru, torí pé mi ń ṣe iṣẹ́ òru náà, idi tí mi ṣe fẹ́ràn rẹ̀ nù.

Ohun mímu tí mo fẹ́ràn jù, ohun mimu ti mo fẹ́ràn ju oun ni omi, omi mo fẹ́ràn jù, àti àwọn ǹkan ẹlẹrin dodo tí kò ní ọtí nínú, òun ni mo fẹ́ràn jù, àwọn ǹnkan náà mo fẹ́ràn jù, mo fẹ́ràn jù tí láti máa ń mu.

Ọ̀rọ̀ wo ni o fẹ́ràn láti sọ nígbà— nítorí pé o kan dún ẹ̀ tí, ọ̀rọ̀ tí mo fẹ́ràn àti sọ òun ni wípé, ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ owó ni mo fẹ́ràn láti sọ torípé ǹǹkan tó ń—bá mi nún, kò jù yẹn lọ.

Báwo ni ó ṣe máa ń yanjú yan ẹ̀bùn ẹ̀bùn? Báwo ni o ṣe máa ń yan ẹ̀bùn? Eyan o le yàn, èèyàn kán ma ní ìgbàgbọ́ nínú elédùmarè ni. Dá ti ṣe, èèyàn lẹ́yàn ẹ̀bùn, èèyàn máa ní ìgbàgbọ́ nínú rẹ̀ ni.

Báwo ni o ṣe máa n rìn àjò pẹ̀lú àwọn ọmọdé? A máa njo se ere amo ìgbà mí mawà, tojẹ́ pé eré wa máa ní ìgbà torí ààrín fín láàárín ọmọdé sí àgbà.

Sọ fún wa nípa ọbẹ̀ ata. Ọbẹ̀ ata jẹ́ ọbẹ̀ tí eyan mo fi nje boyá bíi ìrẹsì. Àwọn ǹkan tí ò kì ṣe oúnjẹ òkèlè ni ọbẹ̀ ara wa fún o lè fi jẹ ìrẹsì, o lè fi jẹ búrẹ́dì tàbí búgàn.

Sọ fún wa ohun tí ò ń ṣe nígbà tí ọmọ bá tán sí iná. Nǹkan tí mo máa ń ṣe, oun ní pé màá kàn farabalẹ̀ láti má jẹ kó ṣe àṣìṣe. Ohun ni mo máa ń ṣe.

Sọ fún wá bí agba dára sí ndapada lẹ́yìn asi na jigun. À, mi mo bó ṣe padà o. Mi ní ìmọ̀ bí ó ṣe padà rárá rárá torí pé.

Sọ fún wa bí ọ̀rọ̀ Yorùbá ṣe ní han lórí ọjọ́ ẹ̀rù. Bí ó ṣe ní yan ní ọjọ́ ẹ̀rù ni pé Yorùbá jẹ́ èdè tó wà pàtàkì fún wa gan-an ni láti sọ àti láti gbọ́.

Sọ fún wa nípa ìsinmi ọ̀sán. Ìsinmi ọ̀sán kò n ṣe ìsinmi tí ó maa n pọ̀, ó jẹ́ ìsinmi ránpẹ́ láti fi ṣe nǹkan tí oníkálukú máa ṣe, bí àwọn tí ọba fẹ́ lọ jọ́sìn fún ẹlẹ́dùmarè.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìtọ́jú torí ìtọ́jú ni ó ṣe kókó, ló ṣe pàtàkì. Tí ẹ ò bá tí tọ́jú nǹkan kò sí nǹkan náà, kò ní ní dáadáa nínú.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà rẹ? Bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi ni pé mo máa pín sí ẹsẹ̀ ń tẹ́lé. Oríṣiríṣi àwọn iro ló wà. Àwọn kan máa rà tó jẹ́ pé ó máa jẹ́ nǹkan tí ó máa ran iṣẹ́ lọ́wọ́. Àwọn kan máa wa tó jẹ́ pé.

So fún wa nípa alaa ti ko ti iṣẹ́? Àwọn ààlà tó wà ní ibi iṣẹ́, àwọn ààlà kan tó jẹ́ pé bí ẹ̀gbin ló ṣe rí tó yóó gbé, kò sí ǹkan tí eyan mase ẹ̀yàn á ní ṣuru.